O ni àwọn ìgbà kan ngba ti mo si n sise fo-- ayaworan bi foto yiya àti se ayipada si àwọn foto kan kan ó máa ń ṣòro díẹ̀ nítorí pé ibi tí ẹniyẹn bá lò tí ò bá gúnrégé dáadáa, fọ́tò yẹn ò ní jáde bí ó ṣe yẹko jáde, kò ní dánmọ́rán, kò sì ní dàbí pé ìbí tẹ eniyẹn ti yà ó rẹwà. Torí náà ó máa ń gba ọ̀pọ̀ ìṣápá gan láti fún fọ́tò ní, ọ̀, ibi ìtagbangba tó ti ya nǹkan iyẹn background láti tún ṣe, láti ṣe asu-- àtúnṣe rẹ̀. Bakanna o ko ki n rọrùn láti tun ina to ba tan yóò si orí foto náà, láti tunse, ko ki n rọrùn rara. Ni ayé ìgbà yẹn, ngbà tí a bá ti gbìyànjú gbìyànjú tí a ti ro, lo àwọn ẹ̀rọ oríṣiríṣi láti ṣe tí ó bá ti jáde bí ó ṣe yẹ, bẹ́ẹ̀ náà la ṣe máa tẹ̀ jáde àti a sì máa fún oníbàárà wa. Amo nisinyi pẹ̀lú àwọn ohun ero to se, to se n jáde àwọn ayipada ti wa nísìnyí mo kò maa nílò láti sọ ohun tí mo fẹ́, n tí mo fẹ́ jẹ kí ó yí o padà fún ẹ̀rọ náà, a sì ṣe lọ́nà tó dánmọ́rán. Gbogbọ n tí mo rò pé ó nira tẹ́lẹ̀ láàárín ìṣẹ́jú àyà ó ti gúnrégé padà. Ọ̀nà yí sì ló rọrùn jù nítorí pé kò nílò kí a ṣe máa fọwọ́ ṣiṣẹ́ àṣekúdoró gbigbọ lo títí. Ngbà ta bá ti ṣe díẹ̀, tó bá fi máá tí a bá, tí a bá nílò àyípadà tó tún wá kọjá n tí a lè fọwọ́ wa ṣe, àkọsọ n tí a fẹ́, àwọn n tí a fẹ́ ẹ kó yọ níbẹ̀, àwọn n tí a fẹ́ kí ó yọjú síta tí a fẹ́ e kí ẹni kankan rí, tàbí n tí ó bọ́ síbẹ̀ tí a fẹ́ ẹ kó pa rẹ tí a ò fẹ́ ẹ kí ó hàn sí oníbàárà wa, tàbí nǹkan kan tí ò tiẹ̀ sí ń bẹ̀ rárá rara ngbà tí a n se-- ya fọ́tò òun, ṣùgbọ́n tí a fẹ́ ẹ kí ó wà nbẹ̀. Gbogbọ iyẹn la máa sọ fún ẹ̀rọ tuntun tó jáde ní ìsìnyi, ó sì máa ṣe gbogbo bí a ṣe fẹ́ àti bí ó ṣe, bí ó ṣe fẹ́, bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ lọ́nà ta fẹ́. Ntorí náà kò ń ṣe, ẹ́, kò nira láti mú eléyìí gẹ́gẹ́ bí èyí tí ó rọrùn jù iyẹn, ọ̀nà tuntun tà ń gbà ṣe ǹnkan yìí. Èyí tí ó wà tẹ́lẹ̀ yẹn nira jù ìsìn lọ. Ni gbogbo ìgbà ṣéré eléyii ni a máa fẹ́ mú nítorí ọ̀nà mú kì íṣe rọrùn jùlọ. Nǹkan mi tí mó le ṣe ń ṣe yàtọ̀sí fọ́tò yíya òhun ní ọ̀nà ìgbà kọrin. Tẹ́lẹ̀ a máa nílò láti máa lo oríṣiríṣi ohun bọ̀ se máa lọ sókè bó se máa wá sílẹ̀ láti fi kọrin. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìgbàlúù ìlú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí ohun mi náà ṣi lè jáde. Àmọ́ nísìnyí ó ní bí a ṣe lè sọ fún ẹ̀rọ ìgbàlódé ìsìn yìí tí ó fi máa, tí a fi máa sọ iru ìlú ta fẹ́ ṣe kó yára ni àbí ki ó rọra máa lọ ní ṣẹ́lẹ́nsẹ́, àbí ohun tó máa lò ṣe ohun òkè ni, ṣe ohun ará òyìnbó ni, ṣe ti ara ilẹ̀ Yorùbá wà ní ibí bàyii àbí ti Nàìjíríà wà nbí bàyii àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A lè sọ òpin yẹn fún ẹ̀rọ tuntun tó ń jáde ísínyii a sì ṣé ni oná to to àti bí ó ṣe yẹ. O tie tun maa n ni igbe orin gan fúnra e, gẹ́gẹ́ bi ase maa ko, kódà àwọn ọ̀rọ̀ orin yẹn gan kì í ṣe dandan kó jẹ́ àwa la máa kọ láti ibẹ̀rẹ̀ dé ìparí. A kò lè sọ àwọn nǹkan kan ta nílò n nu ọ̀rọ̀ orin yẹn kó jáde fúnra e, lo dẹ́ sì máa wá àwọn, ó máa ṣe àgbájọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹ̀n papọ̀ tó máa fi àwọn mìíràn kùn tó fi máa dùn gbo lẹ́tí ti àwọn eeyan sì máa rò pé ẹni kan lódídì wọnú iyàrá ìkọrin láti lọ kọ́.

Mo máa n sábà se oúnjẹ ránṣẹ́ sí aládùúgbò lẹ́ẹ̀kọ̀kan. Pàápàá jùlọ nígbà tí mo bá ṣèṣe se ọbẹ̀ tó lá dùn gan, tí wọ́n sì gbọ́ tasánsán ẹ̀, tí wọ́n sì sọ pé àwọn máa jẹ́ n bẹ̀ o àbí ṣe kí àwọn mú abọ́ wá. Màá sọ fún wọn pé o kí máa bá yín, máa bá yín bu tí yín wà ń bẹ. Ó sì lè jẹ́ pé mo rí pé, pé ara ẹni náà ò yá, bóyá ìkan nínú àwọn aládùúgbò mi ara rẹ̀ ò yá. Màá se oúnjẹ, màá sì fi ránṣẹ́ sí. Hmm, ìgbà mi sì wà tó jẹ́ pé, pé ara, mo rí pé aládùúgbò mi ò ní nǹkan tó máa jẹ tàbí ó, ó jẹ́ kí n mọ nípa àtẹ̀jíṣẹ́ tàbí nípa ìpè pe kòsí ǹkankan láti jẹ. Níbi iṣẹ́ wo lẹ ṣe ìrànlọ́wọ́, hmm ìgbà yẹ̀n mo máa ń ṣòro lọ́wọ́. Ó lè jẹ́ pé màá se ọbẹ̀ tí màá sì bá wọn ní kán ra àwọn oúnjẹ bí i fùfú àbí kí n ra gàrí kí wọ́n tẹ̀ ẹ̀bà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aah, mi kì í n gbá abọ́ mi padà nítorí mo máa ń lo àwọn abọ́ tí, àwọn abọ́ oní ike, tó jẹ́ takeaway tí wọ́n lè tọ́jú fúnra wọn. Tàbí tí wọ́n le jù sí, tí wọ́n le jù sí igbó nígbà tí wọ́n bá ti lè lo ohun tí mo bá gbé lọ fún wọn tán. Aa mí kìí ń sábà gbé àbọ̀ inú yàrá ìdáná mi lọ fún wọn, ike yẹn òhun ní mo máa fi ń gbé oúnjẹ fún wọn, mi ò kì sí miì sì kí ń gbàá padà, lọ́pọ̀ ìgbà miì kì ń béèrè rẹ̀ bí ó ṣe jẹ́ ni yẹn o, màá n, màá n sábà fún àwọn aládùúgbò mi ni oúnjẹ.

Rárá, mo fẹ́ràn orin bíi orin hip hop, àwọn orin Davido, àwọn orin Kizz Daniel. Ada orin kankan tí wọ́n kì í ṣe ti ilẹ̀ Yorùbá ní ìbà ìjà, bí tí wọ́n ṣe ti ilẹ̀ Nàìjíríà rárá. Àwọn orin tó bá ṣe, tí ìlú rẹ̀ bá yára, tí ó ṣe jó síi ní ti yiyára, tàbí to jẹ pe t'eyan bá ń gbọ́ ní firi, bí ó ṣe ń ka kọjá lọ, ijó a máa wuyàn jó. Sé báwọn orin tí mo máa fẹ́ràn ni. Amọ àwọn orin gbọdọ ni tí àwọn ọ̀rọ̀ inú ẹ ṣe àwọn, àwọn ọ̀rọ̀ jákújáku nípa àwọn ìṣekúṣe, àwọn ìlòkulò ogun olóró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mii kì n gbọ́ iru àwọn orin báyìí. Àmọ́ èyí tí ó bá sọ̀rọ̀ nípa ìfẹ́ ní ọ̀nà tó tọ́ ní o. Kì í ṣe ìfẹ́ pé ọkùnrin rí àti obìnrin fẹ́ bá ara wọn lopọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí àwọn èèyàn ń ṣe lóde òní. Mo máa ń gbọ́ iru àwọn orin tí ẹ́ bí ẹ́, níwọn tun wọ́n sì wọn sọ̀rọ̀ nípa ìfẹ́, wọ́n ń sọ̀rọ̀ nípa àṣeyọrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nípa oríire. Tàbí wọ́n ń sọ̀rọ̀ nípa kí ẹ́ ń ṣiṣẹ́ takuntakun láti rere. Tàbí tí ó ń sọ̀rọ̀ nípa àdúrà sí Ọlọ́run, bí Ọlọ́run ṣe ń gbọ́ àdúrà, tí Ọlọ́run fi ìbùkún ṣiṣẹ́ ẹni, tí ó bá ṣà ti ṣe jó. Ìgbà mí sì wà to jẹ pe tin bá ti jí l'arọ kùtùkùtù, àwọn orin tó lọ ní sẹ́lẹ́nsẹ́, tó rọra, tó rọra fà díẹ̀ tí kò rẹ́, tí ìlú rẹ̀ ò yára ni ó máa wù mí láti gbọ́. Iyẹn máa jẹ́ kí orí mi jí pípé. Kí ara mi yí, kó le láti lè ṣiṣẹ́ ọjọ́ yẹn. Mo sì máa fẹ́ràn bá àwọn orin báyìí nítorí pé wọ́n sì máa jẹ́ kí n ro inú lọ nípa ohun kan tí mo fẹ́ ṣe bọya l'ọjọ yẹn, tàbí ní àwọn ìgbà mìíràn, tàbí tí mo fẹ́ fi ìgbésí ayé mi ṣe lápapọ̀ gan fúnra rẹ. So to ba ti jẹ orin Davido, orin Kizz Daniel tàbí ọkùnrin kan ti a n pe ni Rybeena. Iru àwọn orin ti mo maa n fẹ niyẹn.

Mo fẹ́ràn adùn vanilla tàbí adùn strawberry nínú ice cream. Idi tí mo ṣe fẹ́ràn strawberry papa jù nínú méjèèjì tí mo dárúkọ yẹn, òun ni pé ó máa ń pọ́n. Adùn ẹ sì máa ń ní adùn èso strawberry gangan tí ó jẹ́ pé ó máa ń dùn gan lẹ́nu. Ko kin ṣe minimini, ko dẹ kin daṣaka lẹ́nu. Ko kin ko kin dabipe a kan da sugar lu tàbí a lo nkan amu nkan dùn. Òun máa ń dàbí pé ara èso gan-an ni a ti fún jáde, ó lo ṣe jẹ́ pe o máa ń gbádùn mọ́ mi. Òmíràn tun ni chocolate. Iyẹn na kii ṣe pe mio gba tiẹ to oo, kii ṣe pe mio gba tiẹ amọ mio gba tiẹ to ti strawberry ti mo sọ. Àbí vanilla vanilla yẹn máa ń dàbí pé ọ̀gẹ̀dẹ̀ ni a fún, tí a fún dáadáa tí a sì lo erùn da ẹ tàbí omi inú ẹ̀ láti fi ṣe ice cream náà. Ìyẹn jẹ́ kí n gbádùn vanilla náà. Nítorí náà, ẹni toba fẹ bami ra icecream, ko kọkọ wobẹ fún strawberry tí wọ́n bá rí strawberry, ìyẹn gan ni ó máa múnú mi dùn jù. Ahan mi náà sì máa ń pọn tin bá dẹ̀ tí ń mú. Ṣùgbọ́n tí wọ́n bá wa rí strawberry, wọ́n le wa bá mi ra vanilla. Vanilla ni ó fi súnmọ́ strawberry ní ti pé, ní ti nkan aládùn bí mo ṣe máa ń gbádùn méjèèjì tó.